Àjọ̀dún tí mo fẹ́ràn jù, òun náà ni àjọ̀dún Kérésìmesì. Ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí, tí mo dẹ̀ fẹ́ràn dáadáa, nítorí oúnjẹ pọ̀ àti ohun mímu wà lọ́pọ̀lọ́pọ̀ fún wa láti jẹ àti tá máa mú, a dẹ̀ máa jó, a máa yọ̀

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọjọ́ bá rọ̀, tí mo bá délé, mo máa wẹ̀, máa sanra, mo máa jẹun. Tí mo bá ti jẹun tán, mo máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa pe àwọn tó yẹ kí n pe àti àwọn ìpè tí mi ò rí bi gbé nígbà tí mo wà níbi iṣẹ́. Tí mo bá déẹ̀ tí sẹ̀yẹn tán, mo máa sùn. Àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn tí ọjọ́ bá ti rọ̀

Ìgbà tí mo kẹ́yìn sunkún, mí kọ́ rántí ìgbà tí mo sunkún kẹ́yìn, ó kan dá mi lójú wípé tí mo bá ní ìdojúkọ tó bá ń dà mí lọ́kàn láàmú tí ọkàn mi ò dẹ̀ balẹ̀ tó jẹ́ ǹkan tó máa ń bà mí lọ́kàn jẹ, mo máa ń sun ẹkún, tí bá dẹ̀ tí sun ẹkún mi jáde, ara mi máa balẹ̀, mo máa le ronú sí àwọn ohun mìíràn láti ṣe tó máa jẹ́ àǹfààní fún mi.

Mi kò ní irungbọ̀n torí obìnrin ni mí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí wón máa ń ní irungbọ̀n, ọmọkùnrin ni wón máa ń ní irungbọ̀n. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí obìnrin mi ò ní. Síbẹ̀síbẹ̀ a máa ń rí àwọn obìnrin mí tí wón máa ń ní irungbọ̀n, ṣùgbọ́n èmi kò sí lára àwọn tó ní irungbọ̀n rárá.

Mo ma ń ṣe fáìlì mi, mo má ń ṣe ìpamọ́ fún wọn, mo ma ń ṣe ìtọ́jú wọn dáadáa torí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo lè nílò rẹ̀. Tí mo bá dè ti nílò rẹ̀, mo máa lọ sí ibi tí mo fi àwọn fáìlì yẹn pamọ́ sí, mo dè máa yọ jáde ó máa wà nírọ̀rùn fún mi yàtọ̀ sí pé mi ò fi pamọ́ àbí kí n ṣe ìtọ́jú rẹ̀.

Ètò ìdárayá mi ó níí ṣe pẹ̀lú kí n gba fẹ́, kí n ṣe fàájì, kí n jókòó, kí n jẹun. Tí mo bá jẹun tán, máa jọ wa pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. A jọ máa má fúnra wa ní ìtàn àti sọ àwọn ohùn aládùn tó máa máa dùn mọ́ wa létí tó de máa máa pa wá lẹ́rìn-ín. Ètò ìdárayá mi ojú báyìí lọ.

Mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí i ago, yẹtí, òrùka, àpamọ́wọ́. Ó máa ń mú mi rẹwà púpọ̀, ó dẹ̀ máa ń jẹ́ kí ń gúnrégé gẹ́gẹ́ bí ọmọbìnrin tó dùn wò. A! Mo fẹ́ràn ọ̀ṣọ́ gidi gan, ó dẹ̀ máa ń wù mí tí mo bá rí i lára àwọn èèyàn.

Mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá o. Ìdárayá tí mo máa ń ṣe kò ju kí n gba fàájì lọ lọ́wọ́ ara mi, ṣùgbọ́n mi ò ní ìforúkọsílẹ̀ kankan ní ilé ìdárayá kankan, mi ò nílò rẹ̀ fún ìdí èyí mi ò ní.

Mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Ìlú yẹn ó dẹ̀ jẹ́ ìlú kan tí ó ń dùn mọ́ mi láti lọ. Mo dẹ̀ rí àwọn ohun mèremère tó jẹ́ ìyàlẹ́nu fún mi, tó dẹ̀ jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún mi. Fún ìdí èyí, mo ti rìnrìnàjò lọ sí ìlú mìíràn rí.

Ìlànà ìpolówó mi ò pọ̀ gan. Mo máa ń lo ẹ̀rọ ayélujára láti ṣe ìpolówó fúnra mi. Mo dẹ̀ máa ń fi ẹnu sọ̀rọ̀ fún àwọn èèyàn nípa ohun tí mò ń tà láti pe oníbàárà fúnra mi àti ṣe ìpolongo àti ìpolówó ọjà tí mò ń tà.

Oun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, o jẹ àwọn oun kan tó jẹ́ ìyà lẹ́nu fún ẹni tó jẹ́ ọ̀gá wa níbi iṣẹ́. Ènì yẹn máa ń wò mí ní torí pé àwọn oun tí mo máa ń ṣe, màá farabalẹ̀ gbọ́ àwọn ìbéèrè tí àwọn oníbàárà wa ní. Mò dẹ̀ máa ń wo àwòkọ́ṣe àwọn tó jẹ́ alàgbà lẹ́nu iṣẹ́ láti fi mọ bí mo máa ṣe máa ṣiṣẹ́ mi tí màá tayọ láàárín àwọn akẹgbẹẹ mi.

Ibi tí mo fẹ́ràn jù láti máa lọ òun ni òkè òkun. Tí mo bá lọ, mo máa ń rí àwọn nǹkan tó máa ń dá mi lára yá tó máa ń fi mí lọ́kàn balẹ̀. Ètò ìdáàbòbò fún àwọn ọmọ ìlú, ó jẹ́ nǹkan tó ń jẹ àwọn ìjọba wọn ní ogún, ó dẹ̀ máa ń jẹ wọ́n lógún gidi gan. Ìdáàbòbò yẹn wọn kì í fi ń ṣe eré rárá.

Bẹ́ẹ̀ni o, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Ó jẹ́ àkókò kan tí ìdojuko ránpẹ́ ṣẹlẹ̀ sí mi. Mo ní láti mú ago ìpè mi láti bèèrè ìrànwọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe ètò ẹ̀rọ. Ó de fún mi ní ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ìgbà tí mo béèrè. Wọ́n de ṣàlàyé fún mi lẹ́kun re.

Ó wù mí láti lọ sí orílẹ̀-èdè tí wọ́n máa ń pè ní Canada láti lọ fún ìsinmi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ mi ò gbà mí láyè. Ṣùgbọ́n ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí, ó dẹ́wù mí láti lọ bẹ fún ìsinmi. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ ṣe.

Ìbéèrè yìí ó jẹ́ ǹkan tí ó pamí lẹ́rìn-ín. Mo mọ̀ bí a ti ń wẹ̀, mo mọ̀ bí a ti ń wẹ̀, màá fi ọṣẹ, màá fi kẹ̀ǹkẹ̀, mo dẹ̀ máa wá omi, màá fi kọ́kọ́ gbo ojú mi kí n tó bẹ̀rẹ̀ sí ní gbo gbogbo àwọn ara mi tó kù. Mo dẹ̀ máa wẹ̀ tónítóní kí n tó fi omi ṣan ara padá.

Àti dárí àwọn ènìyàn, ó jẹ́ ǹkan tó rọ̀ mí lọ́rùn. Nítorí láti kékeré ni àwọn òbí mi ti fi kọ́ mi nípa à ń dárí àwọn ènìyàn ní ọ̀nà tó tọ́. Láì dẹ ṣe pé mo ní ìdádúró àbí ìdíwọ́ kankan, ó rọ̀ mí lọ́rùn.

Mo mọ bí a ti ṣe ń gun kẹ̀kẹ́. Lati kékeré ni a ti fi kó mi bí a ti ṣe ń gun kẹ̀kẹ́. Mo mọ̀n wà, mo dẹ̀ máa ń kó àwọn tá jọ dàgbà láti kékeré. A, títí tí mo dẹ̀ fi dàgbà báyìí. O jẹ́ nǹkan tí mo mọ̀ gún, o jẹ́ nǹkan tí mo mọ̀ gún. Mo mọ kẹ̀kẹ́ gùn dáadaa.

Mo máa ń gba àwọn íméèlì tí wọ́n kò wúlò. Àwọn íméèlì àìwúlò, mo máa ń gbà wọ́n. Ṣùgbọ́n ní kété tó bá ti wọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo bá ti rí, mo máa yọ wọ́n kúrò ni kó má di wọ́ fún mi láti rí àwọn íméèlì tí wọ́n ń wúlò fún.

Mo máa ń jẹ gúọ̀mù dáadáa. Pápá jùlọ tó bá ṣe pé bóyá ẹnu mi bá tẹ́ àbí oúnjẹ ò dùn mọ́ mi, mo máa ń jẹ gúọ̀mù, ó máa mú adùn yẹn padà sí ẹnu mi, inú mi dè máa dùn, ara mi máa yá gágágá.

Etí mi dára, ojú mi dára, gbogbo ara mi dára, ètè mi dára, gbogbo ohun tí Olódùmarè ṣe nínú ara mi tó ṣẹ̀dá fún mi, gbogbo ẹ̀ ló dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ jẹ́ ohun àmúyangàn fún mi láwùjọ.

Mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi tó jẹ́ àwọn ǹkan tó mú ọgbọ́n dá ní. Mo dẹ̀, bí mo dẹ̀ ṣe ń lò, bẹ́ẹ̀ ni mò ń fún àwọn tó sún mọ́ mi láti máa lò torí ó jẹ́ ǹkan pàtàkì tó ṣe gbogbo wa ní àǹfààní. Fún ìdí èyí mi ò kí ń ra wọ́lé, mo máa ń fún wọn ni.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí mo nílò tó dà jẹ́ irinṣẹ́ tí mo máa ń lò láti fi ṣe iṣẹ́ mi nírọ̀rùn. Ó jẹ́ nǹkan tó máa ń fún mi ní ìtara, ó de jẹ́ nǹkan tó máa ń wú mi lórí gidi gan-an. Ṣùgbọ́n tí àwọn irinṣẹ́ yẹn ò bá ní wúlò, a! Ó máa ń jẹ́ nǹkan tó máa ń bà mí lọ́kàn je.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé kò ju ìgbà tí mo wà ní ọdún kejì ní ilé ẹ̀kọ́ gírámà. Èmi àtàwọn akẹgbẹ́ mi la fẹ́ jọ lọ sí ilé ìkàwé ṣùgbọ́n gbogbo wọ́n já mi kulẹ̀. Èmi ni mo padà lọ síbi bẹ̀ ní ìkẹyìn. À, ìgbà yẹn ó jẹ́ ǹkan tó dùn mi nígbà tí mo lọ sí ilé ìkàwé.

Mi ò ní àwòrán lára o, mi ò ní rárá, mi ò ní. Sugbon àwọn t'a jọ ń ṣiṣẹ́ wón jẹ́ ẹni tó lọ yà, wón dẹ̀ fẹ́ràn ẹ̀. Sugbon èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní lára, mi ò dẹ̀ fi taratara gba ti kí a máa ya àwòrán sí ara wa.

Mo máa ń fi ọwọ́ mi mo máa ń fi kọ ìwé. Ọwọ́ ọ̀tún ni mo dé máa ń lò. Mo máa ń lò ó dẹ́ ro mí lọ́rùn gidi gan. Ṣùgbọ́n mo máa ń wo àwọn tí wọ́n máa ń fi ọwọ́ òsì kọ ìwé. Ó máa ń wú mi lórí. Ṣùgbọ́n èmi kò lè lò ó. Ọwọ́ ọ̀tún mi ni mo máa ń fi kọ ìwé. Ó dẹ́rùn mí lọ.

Ìwà ìṣòwò mi, ha, mo jẹ́ enikan tí ó ní òótọ́ tí mo dẹ̀ ní àkítìyán láti di òwò mú, kò kí ń ṣe ǹkan tó máa nimí lára rárá. Ó jẹ́ ǹkan tó rọ̀ mí lọ́run. Fún ìdí èyí, mo mọ bí wọ́n ṣe máa ń ṣe ìtọ́jú òwò tí mo dẹ̀ ní ṣe ìjàmbá fún ẹnikẹ́ni.

Mo máa ń sáré o, mo máa ń sáré dáadáa. Mo máa ń sáré láti ilé mi lọ sí ọ̀nà ọjà ní èétí òpópónà. Tí mo bá ń lọ wéréwéré mo dẹ̀ tún má sá eré yẹn títí tí mo má fi dé ibi tí mo ń lọ. Mo máa ń sáré gan.

Ó fẹ́ràn láti máa rin àtẹ̀gùn, pàápàá jùlọ tí mo bá ń sọ̀kalẹ̀. Ó jẹ́ ohun tó máa ń dùn mi, tó máa ń dùn mọ́ mi nínú nítorí pé ó máa ń fa gbogbo ọ̀rá tó bá wà lára kúrò. Ó dẹ̀ máa jẹ́ kí ara dá ṣákàṣà.

Mo máa ń lọ sí ilé ìjọsìn torí mo nígbàgbọ́ pé ó yẹ kí a máa ké pe Ọlọ́run. Ọlọ́run ọba wa là ń ké pe. Ó de jẹ ẹni tí ó máa ń gbà wá lá ti abá wà nínú ìṣòro. Mo máa ń lọ sí ilé ìjọsìn.